Ìpàdéè mi máa ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ nígbà méjì sí ìgbà mẹ́ta. Bí iṣẹ́ bá ṣe rí, bí iṣẹ́ bá ṣe pọ̀ sí, àbí bí a àtúnṣe tí ó ní ṣe ní ibi iṣẹ́ bá ṣe ní ṣe sí, mo máa ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ nígbà méjì sí mẹ́ta.

Kò sí ìgbà tí n kò lè fọ ọkọ̀ mi, ìgbà kúgbá ni mo máa ń fọ, ìyẹn tó bá ṣe pe o ti dọ̀tí. Ìgbà tí ọkọ mi bá ní ìdọ̀tí, ìjọ́kijọ́ ì báa jẹ, ìgbá kígba ì baá jẹ, n ó fọ ọkọ̀ mi nítorí pé n kò fẹ́ràn láti gbé ọkọ̀ tó dọ̀tí jáde.

Mo máa ń ráyè láti mú èrò tuntun wá nígbà tí bá ráyè láti dájú kó láti ronú nípa nǹkan àbí òmíràn. Nígbà tí bá fẹ́ gbé ìgbésẹ̀ tuntun nípa iṣẹ́ àbí nípa ohunkóhun, èrò tuntun máa wá tí bá dá ni kan wá tí mo sì ròó dáadáa.